Sọ fún wa nípa iṣẹ́ tí o sún síwájú fún ìgbà pípẹ́. Àwọn èrò díẹ̀ láti bèrè. Kílódé tí o fi sún sí iwájú? Bí o ṣe bẹ̀rẹ̀ rẹ̀, bí o ṣe parí rẹ̀. Maka ìbéèrè àti àwọn èrò ìsòké ìtọ́sọ́nà niwon. Oríṣiiríṣii iṣẹ́ ló wà tí èèyàn le sún síwájú fún ìgbà pípẹ́. Boya iṣẹ́ tí kò bá yé ẹ ní ìsìn wọn le mú, kò sún síwájú látara pé kíni ó jẹ́ iṣẹ́ tí kò yé ẹ. Nítorí pe kini o, eleyi o maa fi sun síwájú ki o ba le ni àsìkò fún láti se iru iseyi. Ohun tó fà pàtàkì jùlọ ní ìgbà tí mo fi sún iṣẹ́ síwájú fún ìgbà pípẹ́, ohun náà ni wípé iṣẹ́ yẹn ó jẹ́ iṣẹ́ tí mi ò lè dá ṣe, tí mò ṣi nílò ènìyàn kí ó rán mi lọ́wọ́ ní ìgbà tí mo máa bẹ̀rẹ̀ rẹ̀. Ó jẹ́ ìgbà tí ó wù mí láti bẹ̀rẹ̀ rẹ̀. Ìgbà tí mò dẹ̀ máa parí rẹ̀, ó parí síí, ó sì yọrí sí iye rere. Eléyi jẹ́ ọ̀nà tí ènìyàn máa ń gbà láti ṣe iṣe. Iru ènìyàn le wa ni ile iṣẹ́ nsinyi, boya ẹni ti n ko iṣẹ́, boya o fe ranso ni o. Ẹni tí ń kọ́ṣẹ́ ránṣọ, ọ̀gá wá gbé iṣẹ́ fún pé o ya, iṣẹ́ yìí ṣe báyìí báyìí. Ṣùgbọ́n tí iṣẹ́ yẹn o bá ye ó ṣe, ó lè ṣe dandan fún láti sún síwájú kí ọ̀gá lè dé láti ṣàlàyé fún torí pé kíni. Ó jẹ iṣẹ́ tí kò yé ẹ, kò sì ní fẹ́ ṣe láti má ṣe nǹkan buburúkú síbẹ̀ tàbí kí ó bàjẹ́. Eléyi jẹ́ ohun tí o fi máa sún síwájú fún ìgbà pípẹ́ díẹ̀. Nítorí pé kíni kó má bà lé máa ṣe nǹkan tó, tí ò da fún ẹni tí ó níṣẹ́. Àwọn elèyi jẹ́ ọ̀nà tí ènìyàn lè gbà láti máa sún nípa, ǹnkan sí iwájú fún ìgbà pípẹ́ látara àwọn oríṣiiríṣii ànfàní ibibẹ̀.